Bẹ́ẹ̀ni, mo ti lọ sí àgọ́ rí. Oríṣiríṣi àgọ́ dẹ̀ ni mo ti lọ rí. Mo ti lọ sí àgọ́ nítorí ìgbà kan wà tí rí tí mo jẹ́ Mùsùlùmí, ìgbà kan dẹ ti wà ní rí tí mo ti jẹ́ Krìstẹ́nì, ìgbà kan náà dẹ ti wà rí tí mo sì ti jẹ́ àwọn tó jẹ́ àbọ̀ òrìṣà. Ní gbogbo àwọn ìgbà yí ni mo ti lọ àgọ́ rí. Kódà mo ti lo agọ́ ilé ìwé rí. Oríṣiríṣi àgọ́ mo ti lọ rí. N yóò dẹ̀ máa ṣe àlàyé wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Àní àlàyé àwọn àgọ́ tí mo ti lọ rí yìí. Àgọ́ alákọ̀ọ́kọ́ tí mo ti lọ rí ni àgọ́ church tí a máa ń pè ní convention. Àgọ́ yìí máa ń wáyé ní oṣù december ní ọdọọdún tí a ó dẹ̀ lo ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ níbẹ̀ láti máa fi gba àdúrà àti láti máa fi ṣe ìsìn fún Ọlọ́run Olódùmarè. Nínú àgọ́ yìí, ibẹ̀ ni a ń sùn, ibẹ̀ ni a ti ń jẹun. O tie jé wípé àwọn tí ó jẹ́ olùdásílẹ̀ ìjọ náà ni wọ́n máa ń san owó oúnjẹ wa ni wọ́n máa ń ṣe ètò gbogno ohun kan tí a máa jẹ àti ibi tí a máa sùn. Mi o wa mọ́ o boya òbí wa tó bá jẹ́ wí pé wọ́n ti dá owó sí ọwọ́ àwọn tí ó jẹ́ olùdásílẹ̀ ètò yìí ò mi ọ̀ mọ̀. Ṣùgbọ́n ohun tí mo mọ̀ ni wípé àwọn ni wọ́n máa ń ṣe ètò bí a ṣe máa ń jẹun àti bí a ṣe máa ń sùn. Èrò máa ń pọ̀ níbi àgọ́ yìí. Àgọ́ yìí máa ń jẹ́ àgọ́ tí ó ṣe wí pé ẹni tí ó jẹ́ olùdásílẹ̀ ìjọ náà, èyí tí à ń pè ní general overseer, ọ̀un náà máa wá síbi àgọ́ yìí tí a sì jọ̀ máa gba àdúrà, tí a sì jọ̀ máa gba àwẹ̀ láti àárọ̀ títí di ọ̀sán tí a ó sì ẹnu ní ọ̀sán. A ó sì gba àdúrà lẹ́yìn ìgbà tí a bá tún ṣi ẹnu tán. Ni gbogbo ìgbà tí a fi ń gba awẹ́ yìí náà ni à maa n fi ń gba àdúrà. Tí a bá ti wá ṣi ẹnu tán náà, a ó tún gba àdúrà sí. Tí a bá tun ti wá gba àdúrà tán lẹ́yìn náà a o sùn, tí a bá tó sùn a tún ji sí àdúrà yìí. Àdúrà yìí máa ń pẹ́ gan. Àgọ́ yìí dẹ̀ ní ó máa ń wáyé fún ọjọ́ bí mẹ́ta àbí mẹ́rin tí iná dídá ní oríṣiríṣi yóò dẹ̀ máa lọ. Àgọ́ yìí a ti ṣe ní oríṣiríṣi ọ̀nà méjì rí ní ọdún wọn ìgbà tí mo fi wà ní ibi tí a ti máa ń ṣe àgọ́ yìí. Ọ̀nà méjì tí a dẹ̀ ti ṣe àyè ọ̀tọ̀ọ̀tọ̀ ni a ti ṣe ní àdúgbò tí ó jìnnà sí ara wọn. Àgọ́ tí mo tún lọ rí ní ìgbà tí mo wà ní ẹ̀sìn Mùsùlùmí ni àgọ́ ìgbà tí a máa ń lọ sí ìjáde. Àwọn ìjáde yìí o máa ń jẹ́ a lè lọ sí ìjáde ní ọjọ́ mẹ́ta, a lè lọ sí ìjáde ní ọjọ́ méje, a lè lọ sí ìjáde òní ọjọ́ mọ́kànlẹ́ ní ogójì. Àwọn ijade yi kini a maa n se níbẹ̀ gangan. A máa ń gba awẹ, a máa ń gba àdúrà, a sì máa ń kírun àti sì máa ń ṣe wàásù fún àwọn ènìyàn láti wọ inú ẹ̀sìn Ìsìlámù. Iwàásù tí a máa ń ṣe fún wọn láti wọ inú ẹ̀sìn Ìsìlámù yìí kó ṣe orí lásán láti máa mú wàásù náà wọ̀n. Àwọn máa mú wàásù náà ni àti ibi, kíni mo lè pè náà? Àti inú àwọn qùránì, èyí tí ó jẹ́ òní ìtumọ̀ àti àwọn hadítì tí ó jẹ́ ti Ànábì mọ̀hamun. Àti a dẹ̀ máa ń sọ fún wọn wípé nǹkan báyìí ni Ànábì fẹ́ kí a máa ṣe, nǹkan báyìí ni Ànábì fẹ́ kí a máa ṣe. Àwọn tí ó bá jẹ́ Mùsùlùmí tẹ́lẹ̀, a máa máa sọ fún wọn níbi nǹkan kan tí a mọ̀ pé wọ́n lè kù sí tí ẹ̀sìn wọn ò fi ní dúró tọ́. Ṣùgbọ́n àwọn tí ò bá ṣe Mùsùlùmí kó ṣe wí pé a jáde lọ láti lọ ṣẹ́ wáasi fún wọn ni. A máa sọ fún wọn àǹfààní tí o bẹ nínú kí a ṣe Ìsìlámù. N tí Ọlọ́run àti Ànábì tí wọ́n ti pèsè lẹ̀ fún wa kí a wá ṣe ẹ̀sìn Ìsìlámù àti ǹkan tí ó ti pèsè fún wa, sílẹ̀ fún wa tí a bá sọ pé a kọ̀, a ò fẹ́ ṣe ẹ̀sìn Ìsìlámù. Àwọn ìyà tí ó ń bẹ níbẹ̀, ohun náà ni gbogbo àwọn àdúrà àti àwọn wàásù tí a máa ṣe fún wọn. Àwọn nǹkan yìí máa ń dùn ó dẹ̀ jẹ́ ǹkan tí ó máa ń múnu wa dùn nítorí pé a máa ń rí i pé gbogbo àsìkò tí a bá máa ń ṣe àwọn iru àwọn nǹkan báyìí fún, nínú ọ̀dọ̀ tíwa, fún wa, ó máa ń jẹ́ bíi pé àsìkò ti àti ṣe ǹkan dáadáa tí a dẹ̀ ti ní iṣẹ́ olóre tí a ó san esàn fún rẹ̀ fún wa ní ọjọ́ iwájú ni. So fún ìdí èyí, a máa ń rí dájú wípé à ṣe ǹkan báyìí ní gbogbo ìgbà láti jẹ́ kí, nǹkan olóre wa kó lékuǹ sí, iṣẹ́ olóre wa kó lékuǹ si. Ara wọn, jáde tí ara wọn àgọ́ tí a tún máa ń lọ nígbà tí mo wà ní ẹ̀sìn Mùsùlùmí ni àgọ́ oṣù lè láti lè kọ́ dé. Oṣù lè láti lè kọ́di yìí iyen jẹ́ oṣù kan, ọjọ́ kan tí jepe wípé à ń sọ̀, bọ̀ a ò mọ ọjọ́ náà tí ó jẹ́ pàtó ṣùgbọ́n ọjọ́ kan ni láàrín ọjọ́ mẹ́wàá tí a dẹ̀ máa ń sọ ní oṣù Ramadanì. Ìyẹn ni ọjọ́ mẹ́wàá tó gbéyin oṣù Ramadanì. So, oṣù, òru yìí oníkálukú ní ijọ́ ti o fi ti e si. Ṣùgbọ́n, ti a ba wa n lo gbogbo àwọn ojo yìí, ti a ba n lo ti onikaluku, bo ti e je, bo pe boya.